A ní ìgbà tí mo bá ń jẹun, mo ní àwọn iwọ̀ tí àwọn ènìyàn ń pè ní iwọ̀ tí ó dára. Ìwà àkọ́kọ́ ni tí èèyàn bá ń jẹun lọ́wọ́ èèyàn ò kí ń sọ̀rọ̀. À ìwà ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn ó fi ọwọ́ ọ̀tún jẹun. Ìwà ẹlẹ́ẹ̀kẹta náà ni kí èèyàn fi omi sí ẹ̀gbẹ́. Gbogbo àwọn ìwà yìí ló jẹ́ ìwà tó wà lọ́wọ́ mi, mà sì pè é ní àwọn ìwà tó dára nígbà tí èèyàn bá ń jẹun.

Lẹ́tà ni mo máa ń kọ fún àwọn ènìyàn ní ìgbà tó bá jẹ́ pé ó necessary, torípé kíni, àsìkò tí a wà yìí, kí n ṣe ìgbà tí gbogbo èèyàn máa ń kà lẹ́tà. Àwọn tó bá wúlò tó sì jẹ́ pé nígbà tó wúlò, ìkánná ni èèyàn máa ń kọ lẹ́tà fún. A máa ń lẹ́tà fún àwọn ibi tó jẹ́ pé ibi gíga, oun ló jẹ́ pé ó wúlò jù. Irú ọ̀rẹ́ nìṣìnyí tí ẹ̀yin bá ń kọ lẹ́tà ga wọ́n ká ń fi èèyàn ṣe yẹ̀yẹ́ ni.

Tí mo bá lè yí nǹkan padà ní agbègbè mi, àh, nǹkan tí màá yí padà ni bí àwọn eeyan ṣe máa ń ronú, àbí bí àwọn eeyan ṣe ń tọ́ ọmọ. Àh, ní ọwọ́ tá wà yìí, àwọn eeyan ò tọ́ ọmọ bí àwọn òbí wa ṣe tọ́ ọmọ mọ́. Àwọn ọmọ dàgbà wọn o lẹkọ. Àh, tí n bá ní àǹfààní àti yí nǹkan padà, màá yí eleyi padà sí tí a ṣe tọ́ àwọn ọmọ tí wọ́n o sì máa ní ẹ̀kọ́.

À, ètò ìdárayá tèmi, ètò ni tó jẹ́ pé kò le kí èmi sá ti jáde kí n lọ sáré àbí kí n lọ gbá bọ́ọ̀lù. À, n tèmi rí ní ètò ìdárayá nu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò rí lè ní ètò ìdárayá. À, wọ́n rí i ní ètò pé, à, èèyàn ṣe exercise ni. Àmọ́ lọ́dọ̀ tèmi, tèmi wò ó ní ìdárayá náà.

À, ilé tí gbogbo ènìyàn mọ̀ ní àdúgbò wa, ó jẹ́ ilé ẹnìkan, èyí tó sì jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ náà ni pé ó jẹ́ ènìyàn gíga, à àwọn òṣèlú ni. Kosi ibi ti òṣèlú ba gba àwọn ènìyàn o mo ni ìgbà tí àwọn ènìyàn bá mọ̀ òṣèlú, wọ́n mọ̀ ilé rẹ̀. Ihun tó jẹ́ kí gbogbo àwọn ènìyàn mọ̀ ìlé náà nù.

À, àti lọ ilé kí ẹ̀ lọ ilé ìsẹ̀mbáyé o jẹ́ ọ̀nà kan tí ènìyàn máa ń fi, àh, mú ìdárayá, à, mo sì fẹ́ràn kí n lọ ilé ìsẹ̀mbáyé. À, ọkọ̀ tí máa gùn lọ bẹ náà o sì pọ, à, o jẹ́ pé ibi tí ó jìnnà sọ́dọ̀ temi. So ní gbogbo ìgbà tí mo bá fẹ́ lọ ilé ìsẹ̀mbáyé, ke e se nnkán tó nira, ǹnkan tí mo lè lọ nígbà tí ó bá wù mí.

Agbègbè mi ó yípadà nínú ọdún mẹ́wàá ó sì jẹ́ ǹnkan ìyàlẹ́nu àgbè tó jẹ́ pé bí oko bí oríko ló wà lẹ́gbẹ́ẹ rẹ̀ tẹ́lẹ̀. À n tó wa fà tó sì fẹ́ yípadà lẹẹkán náà ni pé àwọn ibi iṣẹ́ tuntun wọn wá kọ́ ilé iṣẹ́ síbẹ̀, àwọn òṣìṣẹ́ tuntun náà sì wá. Ní ìgbà tí àwọn èèyàn tuntun bá ń wá agbègbè, to, n tó má ń ṣẹlẹ̀ ni pé agbègbè o yípadà yóò sì jẹ́ ibi tó jẹ́ pé yóò dà jú bó ṣe wà tẹ́lẹ̀ lọ.

A-àárọ̀ tí mo máa ń bẹ̀rẹ̀ ní ago márùn-ún ni. Bí ago márùn-ún bá ti lò báyìí, èmi jíjí, màá sì múra ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe. Ǹ kan àkọ́kọ́ tí mo mọ̀ tí mo fẹ́ máa kírun. Ni ìgbà ti mo ba kiirun tan, ma si bere si múra àti lo ibi iṣẹ́ àti bá wẹ̀ tán, ìgbà tí màá bá fi wẹ̀, màá ti dáná oúnjẹ tí mo fẹ́ jẹ ní ibiṣẹ́ àbí oúnjẹ tí mo ń jẹ láàárọ̀ tí ó jẹ́ pé oúnjẹ àárọ̀ kí n tó lọ ibiṣẹ́. Màá wẹ̀, màá sì gbé e bọ̀ ìyè mi. Àárọ̀ tí mi ti, ó ti dé tán náà.

Ah iborún jẹ́ ǹkan iborí àwọn obìnrin, ọkùnrin sì lè mí kó o si n tí mo fẹ́ fi iborún ṣe. Iborùn ò jẹ́ pé ǹtá àwọn obìnrin máa ń fi borí tan sì fẹ́ràn jù, ó depend lórí irú irú ẹyan fẹ́. Iborùn kékeré wà, nila wà, ah color náà sì wà lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn obìnrin mìí ọ̀nki lò borùn, àwọn mí sì nlò ìjábu, à fẹ́ràn ìborùn ṣùgbọ́n mo lò ìjábu.

A ti òjò bá ti fẹ́ má a dá, ọjà tuntun yóò jáde, àwọn ǹkan ọjà yóò sì yọ́pọ̀. Ah bi oṣù kan si méjì to lo àwọn ọjà se kin ni ọjà won torí pe ko si ọjà to n jáde. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ táwa báyìí, òjò ti ń lọ, àwọn ọjà sì ti ń yọ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan lọ́ ti ń dájà wọn ní ọ̀pọ̀ níìsín.

Ṣé mo ti lọ sí òde rí? Aà tor eyan o gbodo je ọmọ Yoruba ko molohun o de ode ri. Òde jẹ́ ǹkan tí àwọn Yorùbá o fi n ṣeré, tí o ba se isìǹ gan tí ìjọba wa Tinubu tí oun o ṣe to owo Skazi fún àwọn èèyàn. Ní ìgbà tí o bá dé òde Yorùbá, irú ẹran tí wọ́n pa gan-an yóò jẹ́ kí o wu o pé kọ́ máa lòde. Àwọn oúnjẹ púpọ̀ at ẹran ńlá ni won ma n pín lode so, à ní ìgbà tí a bá gbọ́ pé òde wà, òde o máa yá, à bodẹ ẹnìkan tó mọ̀ ọ́n pẹ̀lú ìṣíwà, bẹ́ẹ̀ laṣé máa lọ.

Ni ìgbà tí iṣẹ́ tímọ́ fẹ́ ṣe tó bá pọ̀ lọ́wọ́ mi bí mo ṣe má ń pàrọ̀ ọkàn lórí èwo ni mo fẹ́ ṣe èwo ni mo fẹ́ file. Ah, mo máa wo èwo ni ó wà tó jẹ́ pé ó wúlò jù, ó sì jẹ́ pé ó ni a-a priority. Ó ni mo máa ń kọ́kọ́ ṣe, má sì fi ìṣíwájú ní ìgbà tí mo bá parí, mà á wáa wo èwo ni ó tẹ̀lé.

Ah! Iṣẹ́ tó wù mí tó sì jẹ́ pé mo kọ̀, mi ò ṣe, ò ní í ṣe ká wá ọkọ̀ òfurufú. Ahh, hin tó fàá ti mii fi ṣe ni pe, owo àti lo ilé-ẹ̀kọ́ rẹ̀, oo pọ̀ gidigan, àti pé àwọn èyàn máa ń wo pé iṣẹ́ ni to je to mo baa ti i ri, a oti di olowo and salari tí wọ́n ń san fún wọn gan ò tó owó tí àwọn èèyàn ń san tán fi n lọ ilé ẹ̀kọ́ rẹ̀. Àmọ́ iṣẹ́ náà wù mí nítorí pé iṣẹ́ tó wù mí láti inú ọkàn ni.

Àá, nílẹ̀ Yorùbá ọbẹ̀ tí a máa ń ṣe fún ẹni tó ṣe àìsàn wọ́n ní ata díẹ̀. Èmi ò mọ́ íkímà tó wà ní ìdí rẹ̀, bọ̀ bí wọ́n ṣe máa ń ṣe é nùu. Àá, ní ilẹ̀ Hausa, àwọn tí wọ́n é jẹ ata. So àá, ẹni tó ṣì máa ṣe àwọn ọbẹ̀ yìí náà ni àwọn obìnrin ilé. Àá, Ọlọ́hun ṣe àlùbáríkà fún àwọn obìnrin ilé púpọ̀. Àwọn náà ń tọ́jú àwọn gbogbo èyàn, atẹ́ni tí ó rẹ̀, atẹni tí ó láláàfíà. Wọ́n sì máa irú ògùn wó, irú oúnjẹ wó ní á yóó bá alárẹ̀ mú, lára mú kíákíá.

A mi ò ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn torí pé kí ni a ti padà kí ẹ̀yàn kúrò nílùú tó wà kó lọ ìlú mìíràn ní ọwọ́ tá wáyìí. Owó wọn, owó mọ́tò ni, owó ilé ni àbí àwọn òṣìṣẹ́. A ní ìlú tí èmi wà, a iṣẹ́ wà pé owó díẹ̀ a ó tó kí ẹ̀yàn gba lé, owó díẹ̀ ó tó kí ẹ̀yàn jẹun, owó díẹ̀ ó sì tó kí ẹ̀yàn gba òṣìṣẹ́ tí ó rán ẹ̀yàn ní ọwọ́ níbi iṣẹ́.

Abúlé ti ìdílé wa ti wa, o je abúlé towa to je pe gbogbo eyan lomo nígbà ti mba daruko re. À, ó sì jẹ́ abúlé tó jẹ́ pé ilé ẹ̀-- ìlú ni tó jẹ́ pé àwọn èèyàn tí ń kọ́ ẹ̀kọ́ látọjọ́ tótí pé ní ìgbà tí wọ́n bá fẹ́ kọ́, à, à, à, à, à, wọ́n ma ns pe history pé à, à, à ẹ̀kọ́ à education ní ìlú à Nigeria, abúlé tí mo ti wá náà jẹ́ kan lára àwọn abúlé tó jẹ́ pé wọ́n wà lórí ìwé ní ìgbà tí wọ́n máa ń kọ́ ẹ̀kọ́ náà kalẹ̀.

À ọ̀pọ̀lọpọ̀ orin ló wọ́pọ̀, orin tí èmi sì fẹ́ràn jù ni orin fújì torí pé ó jẹ́ orin ìsẹ̀mbáyé. A ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n sì ń kọ fújì náà ló jẹ́ pé wọ́n máa ń kọ irú èyí tí yóò bá àwọn ènìyàn lára mu. Bẹ́ẹ̀ ni fújì jẹ́ ǹkan tó jẹ́ pé láti ìgbà tí a ti wà kékeré láti ń gbọ́. Although àwọn ènìyàn dàgbà wọ́n fẹ́ràn afrobeat àti reggae. Tọ̀ má wá fújì lágbọ́n láti kékeré, ó sì jẹ́ ǹkan tí a fẹ́ràn di òní.

A, ìrìnàjò tí mo rìn ju tó jẹ́ pé ó jìnnà jù náà ni ìrìnàjò láti Benin dé Kano. A, ó jẹ́ ìrìnàjò tó jẹ́ pé ó jìnnà gidigan. A, n to si tun ṣẹ̀lẹ̀ loju ọ̀nà ni pé go slow wà. A, tí de ọ̀hún, ó ní agbára. Alo wákàtí ti o ju twelve lọ. A, ìrìnàjò un wà lára àwọn ìrìnàjò tó jẹ́ pé ó fún mi ní káyefi, ó sì nira gidigan.

À ní ìgbà tí mo bá fẹ́ lọ ibì kan sí ibì míràn ní ojoojúmọ́, à ìgbà mí máa gun mọ́tò tèmi, ìgbà mìí mọ́ máa lọ egbe títí màá gun mọ́tò. Àmo bí epo ṣe wa wọ́n nínú ìlú wá yí, onikaluku ti mọ́tò kalẹ̀. À mọ́tò àwọn private commercial ni àwọn ènìyàn wo.

Gbegiri à àti ẹ̀wà o jẹ́ ọbẹ̀ tó ní à ti àwọn eeyan mo gidi gan ní ilẹ̀ Yorùbá. Nígbàtí a bá si fẹ́ se gbẹ̀gìrì, ẹ̀wà la mú tá fọ̀ tá sì mú tá lọ. Nígbàtí a bá gbe dé à wa da le na á sì da le na a fi ina sì kó se púpọ̀. Síse gbẹ̀gìrì o jẹ́ ǹkan tó jẹ́ pé àwọn obìnrin náà se jù, èmi bi mọ́ ṣe wá yìí mí o mo ṣe púpọ̀.

Àá, alẹ́rò tèmí ṣiṣẹ́ iṣẹ́ ìlé nkan tó ní tó le púpọ̀, ní ìgbà tó bá jẹ́ pé gbogbo ẹ̀yàn ilé ló mú pàtí tí wọ́n tan ṣe. Àmọ́ nígbà tí ẹ̀yàn bá kó iṣẹ́ ilé bí ẹyan ko léẹ̀yàn kan lórí, ẹyanko léẹ̀yàn lórí tọkà, á sì nìra. Àá, lọ́dọ̀ tèmí ṣiṣẹ́ ilé yìí tí ó nira fún mi ju tí mo fẹ́ràn, ó náà ni ka lọ aṣọ lílọ sọ́mọ fún mí ni wàhalá igdí gan-an.

Àà, àlọ́ tí mo gbọ́ nípa òwe ó pọ̀, àwọn mi ò rò bí mo le rántí wọn mọ́. Nǹkankan mo kàn rántí pé nínú gbogbo àlọ́, a máa gbọ́ Ìjàpá, Ìjàpá, Ìjàpá. Ìjàpá jẹ́ ǹkan tó jẹ́ pé ó jẹ́ ẹ̀, ṣé ń sọ pé ìyẹn ni? Ìjàpá jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà nínú gbogbo àlọ́ ní àwọn àgbàlagbà ó fún yàn.

À ṣé ó ní nọ́mbà orílẹ̀, a gbogbo ilé ló ní nọ́mbà títì ẹ̀. A, ó sì jẹ nǹkan tí ó wúlò, nígbàtí èèyàn bá fẹ sí báǹkì gan n tí wọn ó kọkọ béèrè nu-un a ọ̀pọ̀lọpọ̀ èèyàn, nígbà téèyàn bá rí iṣẹ́, tó sì fẹ sisẹ ní ibìkan náà, a wọn a bí ni nọ́mbà orí ilé so, a nínú biili iná náà a nọ́mbà orí ilé wa, ó sì jẹ nǹkan tó wúlò gidigan nínú ayé èèyàn.

Ah phone tèmi bọ ṣe wa ń hun nígbà tí mo bá lò gidi gan. Ó má ń gbóná. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà mi tí eyan bá fi ṣìnà ni ti ẹ ń charge rẹ̀ ti ẹ wa ń lọ ni o má ń gbóná. Àmọ́ tó bá ṣepé mo ń lò láì charge rẹ̀ ni ah kò sí gbiggbona ǹkan tí ó gbóná. Àfi e kan nígbàmì, nígbà tó òrùn bá ràn, tí mo wà nu òrùn tí mo tún wà nte amo tó bá ṣe pé ó wà nínú iná ni charge ni ah ìgbà bí wákàtí méjì mẹ́ta ah eripe awa méjì mẹ́ta eripe yio ti gbóná.

Àwọn ẹ̀rọ tí a ń lò ní oko wọ́n pọ̀ ó bẹ̀rẹ̀ látorí àdá, okọ́, tractor ni, àti harvester. Gbogbo àwọn eléyìí mi ò mọ oókọ wọn ní Yorùbá. Àwọn ẹ̀rọ yìí ṣe n'ọ́ ma ń mú kí iṣẹ́ yára kó sì jẹ́ pé èèyàn lè dá'ko níbi t'ó tóbi. Tí èèyàn ò bá ní àwọn irinṣẹ́ ńláńlá ńláńlá, kò sí b'óko rẹ̀ ṣe le tó, kò ní lè dá'ko púpọ̀.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àà, ago méje sí mẹ́jọ ni èmi máa ń jẹ oúnjẹ alẹ́ ní ìgbà tí àsìkò yìí bái le kọjá tí mo ti jẹun. Tọ̀, mo n wá ǹnkan tí ó ní agbára ni bí i tea kí n mu kí n sì sùn torí pé èèyàn ò gbọdọ̀ jẹ oúnjẹ tó, àà, tó wúwo sùn. Tí èèyàn bá ní oúnjẹ tó wúwo tó fẹ́ jẹ lálẹ́, tọ̀ ó yẹ kí èèyàn tètè jẹ kì ilẹ tó sú.

Ṣé o máa ń kọ̀, àṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́, à kíkọ ìwé pẹ̀lú ọwọ́ ó jẹ́ ǹkan tó jẹ́ pé kò kún mọ̀ bí tẹ́lẹ̀ mọ́ torí pé gbogbo ǹkan ló ti jẹ́ pé ó ti digitalize níìsín, àmo tí nbá fẹ́ kàwé ní ìle lálẹ́ mo mon fi ọwọ́ kọ̀ ọ́ ká lẹ́lẹ̀. À nígbà tí Yorùbá sì máa mọ ọwọ́ wọn fi kọ ìwé, à handwritin re náà bí kọ ìwé rẹ̀, à bá jẹ, a rí bí ó ṣe, a rí bí ó ṣe yẹ korí.

Ah, ibi tí mo wà ní ìsìn bí mo ṣe débẹ̀ ọ̀la ọlọ́hun náà ni àti ìmọ̀ran àwọn tó jẹ́ pé wọ́n ní ẹ̀kọ́ nínú profession náà. Ah, ó jẹ́ pé àwọn tí wọ́n ti ń practice ní ọjọ́ tó dí pé àwọn sì fún wa ní advice ní gẹ́gẹ́ bí n tí àwọn náà bá ní ọ̀nà.

A, ó ní ìgbà kan tí mo sún iṣẹ́ síwájú, a torí pé kíni tí mo wá sí nígbà tí mo fẹ́ ṣe, mi ò ní rí se torí mi ò ní ìmọ̀ rẹ̀ púpọ̀. A, mo sún síwájú mo sì wá àwọn tí ń ní ìmọ̀ rẹ̀. Mo gba ìmọ̀ran lọ́dọ̀ wọ́n ki n le bá mọ, a, nító n lọ dáadáa.

Àá, lára àwọn ọjọ́ tí mo rànti jù ni ọjọ́ tí mo parí ilé ẹ̀kọ́ gíga. À ó jẹ́ ọjọ́ ìdùnnú tó jẹ́ pé gbogbo àwọn ara ilé sì ná wa wá bá wa yọ. Ó tún jẹ́ ọjọ́ tí àwa ẹmí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tí a pàdé ní school taa pínyà. Àtọ́jọ́ náà a o pàdé pẹ̀lú àwọn imí mọ̀ nínú wọn, àmo bíi àsè jọ̀ lólè aye nínú ìfọ̀kànbalẹ̀ àti a a a a inú a a a a a a rẹ́sípẹ́ẹ̀tì kó sì ń bẹ tó sì jẹ́ pé dọ̀nídọ̀la kò sì ń bẹ nínú orí mi.

Àà ìlú tán bí mi ṣí ó jẹ́ ìlú tí í ṣe ínú ìlú tá wọn òbí mi gangan gangan tí wá ó jẹ́ ìlú òkèrè. Àwọn n tó dá nípa ìlú náà ni pé bí wọn bá bí yàn sí ìlú náà, àá à èèyàn o máa pé èèyàn ti di bóyá ọmọ Hausa. Àwọn kò dùn mọ̀ Hausa ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ló pọ́ n bẹ̀. Àà ilé ayé àwọn èèyàn sì ṣe tó n kí ní inú ìlú náà torí gbogbo nǹkan ló ya ọ̀pọ̀

Sọ fún wa bí àti ìgbà mélòó ni ò ń sun. Òrún dé o jẹ́ ǹkan tó sẹ́ pé ó wúlò púpọ̀ tí ẹ̀mi bá si fẹ́ sun aago mẹ́jọ, àbọ̀ mẹ́sàn sí mẹ́wàá ni mò mọ ń sun. Bí bá pẹ́ kí n tó sun kíni, aago mọ́kànlá màá ti lọ sun. À ǹ tí tó máa ń ràn mí lọ́wọ́ ní kin fi rọrùn sun ni pé màá fi fóònù mi si silent máa sì dúró sí ẹgbẹ́ kan.

Sọ fún wọn nípa ewé tí a ń lò fún ìtọ́jú ara. Lárá, àwọn ewé tí èmi máa ń lò fún ìtọ́jú ara, náà ni ewé tí wọ́n ń pè ní lemon green. Mi ò mọ kọ́ to ń jẹ́ Yorùbá. Mo maa n fi se tea ni o su je ewe to maa n fún yan ni ìgbádùn. Àà, àwọn òbí mi pé sí àárín ilé. Ìbẹ̀ na ti maa ń ja mì wa mọ ibomi ti ẹ̀lọ́mi náà tán tí fi lérí. Fún àwọn to se pe won o si nibi ti emi n gbe.

Ah, ìrìn ajọ lọ ibiṣẹ́ kìí ṣe nǹkan kan tó nira. Ní ìgbà tí mo bá rìn láti lé dé ojú títì, ah, mo sì wọ ọkọ̀ tó ń lọ ibi iṣẹ́. Ah, ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́ọ̀fù ni a fi ń gùn táàsì lọ́dọ̀ọ́. Níwọ̀n ìgbà tí mo bá rí pé mo dedenidu, ọkọ̀ tèmi ni èmi mo ngbe jáde ti má fi lọ ibi iṣẹ́.

Àìjo ṣe pàtàkì fún ẹni tí ó bá láì kí wọn rìn. Aa bí mi ṣe wàyi mi ò fẹ́ràn ijó torí pé mi ò fẹ́ràn àwọ̀ rẹ̀. Àan fún ẹ́ẹ́ ee tí orin bá dùn dáadáa, kòsí ni ìyan ó jura. Ẹni tí ó bá sì jura, ó tin jọ náà nù. Bí ìjo ṣe ń bẹ̀rẹ̀ náà pẹ̀lú ijúura. Àìjo jẹ́ ǹkan tó jẹ́ pé àwọn obìnrin ni nfẹ́ràn rẹ̀ ju púpọ̀.